Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ọkọ̀ mi náà jẹ́ aláwọ̀ búlúù. Ó jẹ́ mọ́tò tí wọ́n ń pè ní Kia. Elérò márùn-ún ni ọkọ̀ mi tí mo ní. Ọkọ̀ náà mo rà á ní tuntun ní ọdún 2017 pẹ̀lú ìrànlọ́wọ́ ibiṣẹ́ mi tí mo sì ń san owó náà díẹ̀díẹ̀ tí mo fi san án tán.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn, ó ṣe dáadáa gan. A máa ń ṣe ní ẹ̀ẹ̀kan ní ọdún níbi iṣẹ́ mi. A máa ń pe àwọn, àwọn olùyẹ̀wò láti tà, láti wá bá wa wò torí ìyẹn máa ń múná dóko ju èyí tá máa ń ṣe fún rara wa níbi iṣẹ́. Àgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn níbi iṣẹ́ mi, ó lọ fún bí oṣù kan ó lé ọjọ́ díẹ̀ rán pẹ́. Ìgbéyàwó náà lọ dáadáa. Èsì ìgbéyàwó náà ó ti dáa nígbà tí wọ́n fi, ẹ̀rí náà ránṣẹ́ sí wa.

Bẹ́ẹ̀ni, mo ti dúró nílò ẹ̀rọ ayárabíàṣá fún bíi ọjọ́ mẹ́rin tí mi ò dé orí ẹ̀ nítorí ojú mi ṣì nìí. Mo ṣe gáfárà fún ẹ̀rọ ayárabíàṣá nítorí pé ó ní nǹkan ṣe láti pẹ̀lú ojú mi tí ó sì mú ojú náà kí ìrírán rẹ̀ máa wò bàìbàì. Dókítà mi gbà mí níyànjú pé kí n ṣe gáfárà fún ẹ̀rọ ayárabíàṣá fún ìgbà díẹ̀ láti fi lè tọ́jú, ṣe ìtọ́jú ojú náà ní lìlò òògùn àti ìlò àwọn omi tí wọ́n ń kan sí ojú láti jẹ́ kí ojú náà kó ṣe dáadáa.

Oríṣiríṣi nǹkan ló máa ń pa mí lẹ́rìn-ín. Nítorí náà, ẹ́, gbogbo ẹ̀ náà sì tù dá lórí bí ara mi bá ṣe rí àti nǹkan tí mo bá ń go through ní àsìkò náà. Ṣùgbọ́n àwọn nǹkan tó máa ń pa mí lẹ́rìn-ín ni ọ̀rọ̀ ìfẹ́. Mo nífẹ̀ẹ́ ìfẹ́ gan. Ibi tí mo bá ti rí pé ọ̀rọ̀ ìfẹ́ ló ń, ló ń, ló ń gbèrò níbẹ̀, inú mi máa ń dùn gan mo sì máa ń rẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀. Yálà bí ìgbéyàwó ni àbí kí ọkọ kọnu ìfẹ́ sí, ẹ́, olólùfẹ́ rẹ̀ tàbí kí ọkọ béèrè pé ṣé ìwọ yóò fẹ́ mi. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ máa ń pa mí lẹ́rìn-ín gan tó bá ti jẹ́ ọ̀rọ̀ tó ní ìfẹ́ nínú.

Ah, mi kì í jẹ gọ́ọ̀mù nítorí pé mi ò nífẹ̀ẹ́ sí i rárá. Látì kékeré ni, mi ò sì tún nífẹ̀ẹ́ kí èèyàn jẹẹ́ níbi tí mo bá wà àbí ní sàkání mi. Mi ò like òórùn rẹ̀, miì sì fẹ́ kí n gbóòórùn ẹ̀ ni láti ọ̀dọ̀ ẹni tó bá ń jẹẹ́ bí ò tilẹ̀ jẹ́ pé èmi. Gọ́ọ̀mù jẹ́ nǹkan tó máa ń rí mi lára, torí náà miì kì í tiẹ̀ ń fẹ́ rárá láti súmọ àbí láti jẹ́ fúnra ra mi. Àti wípé ó tún máa ń ṣe'yín ní jàm̀bá. Èmi ò fẹ́ nǹkan tó máa gbé mi lọ sí ọ̀dọ̀ dókítà iléyín. Ara nǹkan tí mo se máa ń sá fún gọ́ọ̀mù ni miì nífẹ̀ẹ́ síi rárá. Ó máa ń kó mi ní ìrira.

Mi ò lè yan kúrò níbi iṣẹ́ rí, torí kì n ṣe iṣẹ́ mi láti ṣe yẹn. Mo lè tí fàá láti ṣe atọ́nà láti jẹ́ kí yan kúrò ibi iṣẹ́ nípa ìwà ìbàjẹ́ tí ẹni tí ẹni ẹ̀ ń wù àbí tí ó wù, tí ó lè pa ibi iṣẹ́ lára. Mo lè sọ fún àwọn alábòójútó ibi iṣẹ́ láti rí pé kó kí èsì tó sì lè bá a ṣokùnfà wípé kẹ́ni náà kúrò níbi iṣẹ́, ṣùgbọ́n ipa tí mo kó nínú kí ó kúrò níbi iṣẹ́ ẹni náà ni kí n lè ta ibi iṣẹ́ ní ológo láti lè sọ ìwà ìbàjẹ́ tí onítàn ń wù.

Mi kì í gé irun. Obìnrin ni mo jẹ́, mo máa ń ṣe irun mi ni. Mo máa ń rò wí pé tí bá gé irun, mi kò ní rẹwà mọ́. Torí náà ni mo ṣe ń dá irun mi sí. Lóòótọ́, irun lẹwa obìnrin, torí náà àwọn obìnrin mí wà tí wọ́n máa ń gé irun, nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí ni. Ṣùgbọ́n emi ò nífẹ̀ẹ́ sí i rárá. Torí náà ó ti pẹ́ tí mo ti gé irun gbẹ̀yìn. Bo ya nígbà tí mo wà kékeré pẹ̀lú àwọn òbí mi. Ìgbà yen ni mo ti gé, ṣùgbọ́n nísìínyi mo ń di irun mi ni.

Oúnjẹ tí mo mọ̀ sè dáadáa ọ̀pọ̀ lọpọ̀lọpọ̀. Eeh, pàápàá jùlọ àwọn oúnjẹ ìlú mi. Mo mọ ìkọ́kọrẹ́ sè dáradára, mo mọ ìrẹsì jọ̀lọ́fùú sè dáradára bẹ́ẹ̀ sì ni mo mọ èyí fried rice náà sè dáradára. Àwọn oúnjẹ wọ̀nyí ni àwọn oúnjẹ tí mí nà á dé ni ìfẹ́ sí gan. Boyà nítorí ẹ ni mo ṣe mọ̀ọ́ sè dáadáa àbí ka ní pé ẹni tó kọ́ mi o jẹ́ ẹni tí ó mọ̀ọ́ sè, èyí tí ó ń ṣe ìyá mi.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Ó sì máa ń fọ́ mi gan-an. Ẹ̀-ìn, pàápàá jù tí ń bá sun oorun dáradára, orí máa ń fọ́ mi tí ń bá jí. Bẹ́ẹ̀ tí ń bá ní èrò púpọ̀ tí mo kó sọ́kàn àbí tí ǹkan kù díẹ̀ káàtó, orí máa ń fọ́ mi tí ń bá ti ròó lárò jù. Nípa ẹbẹ̀ bẹ́ẹ̀ náà, orí náà tí ń bá lògún sí i kì í tètè lọ. Bóyá nítorí pé ó ti wọ̀ mí lára ni àti pé ó ti máa ń ṣe mí láṣe jù, òun ni orí máa ń fọ́ mi.

Báwo ni mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mbá lọ ibi iṣẹ́, mọ́tò ni mo máa ń gbé dání. Mọ́tò mi náà sì ni màá fi já àwọn ọmọ ní ilé-ìwé ní àárọ̀ kí n tó gbọ̀nà ibi iṣẹ́ lọ. Ibi iṣẹ́ mi jẹ́ ìrìn bí ọgbọ̀n ìṣẹ́jú tí ọgbọ̀n ìṣẹ́jú lé ní márùn-ún ni mo fi máa ń dé ibi iṣẹ́ láti ilé lẹ́yìn tí bá já àwọn ọmọ ní ilé-ìwé. Bẹ́ẹ̀ sì ni ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi sún kéré fa kéré ọkọ̀ máa ń pọ̀ lọ́nà bẹ̀. Torí náà ni mo ṣe máa ń tètè kúrò nílé láti lè tètè tẹsẹ̀mọ̀rìń kìnlé dé ibi iṣẹ́ ní àkókò.

Mi ò fẹ́ràn àti ra oúnjẹ ní òpópónà, ṣùgbọ́n nígbà mìíràn àwọn oúnjẹ òpópónà yẹn máa ń wùn ní jẹ yàtọ̀ sí oúnjẹ tí èèyàn bá sè nílé. Ìdí tí mi ṣe ṣe fẹ́ràn àti ra oúnjẹ ní òpópónà ni pé, mi ò mọ irú abẹ ààbò àbí ìmọ́tótó tí oúnjẹ náà tí wá tí èèyàn máa lọ, kí èèyàn má lọ kó ààrùn láti ìpa jíjẹ oúnjẹ àti wípé oúnjẹ rírà ní òpópónà ó máa wọ́n ju kí èèyàn ra nnkan èlò láti sè nílé fúnra rẹ̀. Torí ẹ lemíì ṣe ní ìfẹ́ sí láti dáná láti lé, ẹti ju kí n ra oúnjẹ ní òpópónà lọ. Ó máa ń jẹ́ kí n rí owó fi pamọ́ ju kí n máa ra oúnjẹ níta lọ.

Mi ò fẹ́ràn láti rin àtẹ̀gùn nítorí pé ó máa ń rẹ mí lọ́pọ̀lọpọ̀ àti pé ẹsẹ̀ kan sì tún yọ mí lẹ́nu tí ó ti ṣèṣe láti kékeré nípasẹ̀ polio. Nítorínà ẹsẹ̀ náà kò ṣe múná dóko dáadáa bí ìkejì. Torí náà mi ò fẹ́ràn kí n rin ìrìnàrinjù àbí rin àtẹ̀gùn nítorí ó máa ro mí ni lẹ́yìn ìgbà tí mo bá ṣe gbogbo ǹkan náà tán.

Igba ti mo lá àlà burúkú kẹ́yìn, ó ti ṣe díẹ̀ torí mi tiẹ̀ kulẹ̀ kí n tètè rántí àlá mi tí n bá làlà. Nígbà mìíràn, ó le tó wákàtí méjì lẹ́yìn tí n bá jí ni àlá náà máa fẹ́ padà sí mi lọ́pọ̀lọp. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mi kì í rántí àlá mi, ṣùgbọ́n tí mo rántí kẹ́yìn, ni ìlérò pé mo làlà burúkú ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ yìí.

Ọjọ́ ogún ni mo ní fún ìsinmi ọdọọdún láti íbi iṣẹ́. Ògun ọdún náà yàn le gba ní ránpẹ́ránpẹ́ pé ọjọ́ márùn márùn márùn ni ọ̀tọ̀tọ̀ tí ogun ọjọ́ náà ma fi pé ṣùgbọ́n ní àpapọ̀ ọjọ́ ogún ni mo ní ní ẹ́m ọdọọdún láti fi gba ìsinmi tí àwọn olóyìnbo ń pè ní leave.

Mo nífẹ̀ẹ́ ẹ̀fọ́ ṣọkọ àti ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Àwọn ẹ̀fọ́ méjì tí wọ́n fi tọ́ mi dàgbà ni yen. Mo sì nífẹ̀ẹ́ wọn gan, nítorí pé tí bá jẹ wọ́n ní ọ̀pọ̀ ìgbà, ó máa ń jẹ́ kí inú mi fúyẹ́ torí pé màá lọ ṣe ìgbọ̀nsẹ̀ wọ́rọ́wọ́. Àwọn ẹ̀fọ́ méjèèjì lè mí mọ́ jù. Lóòótọ́ àwọn ẹ̀fọ́ pọ̀ lóríṣiríṣi tí a le jẹ tó sì sara loore, ṣùgbọ́n méjì tí mo yàn láàyò ni yen, ẹ̀fọ́ gbúre, ẹ̀fọ́ ṣọkọ àti ẹ̀fọ́ tẹ̀tẹ̀

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀npútà. Ètò ààbò mi ó dé muná dóko gan-an nítorí pé àwọn nǹkan tó ṣe pàtàkì pọ̀ lórí kọ̀npútà mi tí ó sì nílò wípé kì í ṣe ààbò sí orí rẹ̀. Ìdí nìyí tí mo fi ṣe ètò ààbò sórí kọ̀npútà mi. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìṣe àti àwọn nǹkan tó jẹ́ ti ara mi púpọ̀ lórí bẹ̀ tí kò gbọdọ̀ bọ́ sọ́wọ́ ẹni kẹta tó lè fi ṣe ìjàǹbá fún mi àbí fún ibi iṣẹ́ mi.

Mi ò tí ì gun alùpùpù rí, mi ò mọ̀ nǹkan tó ti ń jẹ́ bẹ́ẹ̀. Boya àwọn ọ̀rọ̀ mìíràn ni mo mọ̀ sí, ṣùgbọ́n mi tí gun rí. Ṣùgbọ́n tí n bá mọ̀ nǹkan tó jẹ́, ó ṣesé kó jẹ́ pé mo mọ̀. Mo mọ̀ sí orúkọ mìíràn tí mo sì ti gun rí, ṣùgbọ́n alùpùpù mi rò bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ ti mó máa n wọ̀ lọ sínú balùwẹ̀ tí n bá fẹ́ wẹ̀ dípò kí n lọ pẹ̀lú aṣọ tí mò ń wọ̀ tàbí kí n lọ ní hòhò. Mọ ní aṣọ tí mo máa ń wọ̀ wọ inú balùwẹ̀ tí mo sì máa ń wọ̀ jáde nínú balùwẹ̀. Mo ní aláwọ̀ funfun pọ́nńbélé ni aṣọ náà. Mọ ní tóbi mẹ́rin àbí márùn-ún tí n bá fọ̀ kan mà a wọ̀ kan, tí n bá fọ̀ kan mà a wọ̀ kan bí mo ṣe máa ń pàrọ̀ rẹ̀ nìyẹn ní bí ọjọ́ méjì méjì.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ ṣe pàtàkì láti lè dóòlà èmí nígbà tí nǹkan bá ṣẹlẹ̀. Ayálà ó jẹ́ ǹkan kékeré àbí ó jẹ́ ǹkan ńlá ló ṣẹlẹ̀ sí èèyàn. Ẹ̀kọ́ yìí ni ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ní ilé ìwé níbaṣe lè ṣe ìrànwọ́ àkọ́kọ́ láti lè dóòlà ẹ̀mí èèyàn ká tó gbe de lé ìwòsàn bí, ẹ́ kí èèyàn ṣe bá dá ojú ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ bá ń sàn láti má jẹ́ kí onítọ̀hún kí ó pàdánù ẹ̀jẹ̀ tó pọ̀ ju bó tiyẹ̀ lọ tàbí kí ọ fi sípírítì nu ojú egbò kí àwọn ìdọ̀tí má lè wojú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ǹkan tí à lé fi ṣe ìrànwọ́ àkọ́kọ́ ó pọ̀ ó pọ̀ gan-an ní yanturu àti pé ìyàn lé síi bí ó jẹ́ pé ejò ló bùyàn jẹ. Ìrànwọ́ àkọ́kọ́ ṣe pàtàkì láti lè dí ì ibi tí ejò yẹn ti bu onítọ̀hún jẹ láti má jẹ́ kí oró náà kó bó síbò síbí òmíràn tí ó fi títí dé títí tí ó fi dé ẹ́ ọkàn onítọ̀hún tí ó fi láikú lọ. Àwọn ìrànwọ́ àkọ́kọ́ pọ̀ lóríṣiríṣi tí a máa ń kẹ́kọ̀ọ́ tí a sì ti ń kẹ́kọ̀ọ́ sí jù bẹ́ẹ̀ lọ.

Mi ì fẹ́ràn àti lo ẹ̀rọ ìgbésókè nítorí pé mi ò níí fẹ́ ariwo rárárára. Mo kọ, mo ní kò nífẹ̀ẹ́ àti sọ̀rọ̀ ní ìrẹ̀wẹ̀ẹ́ tó yẹ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gan-an ò lè máa gbó ohun tí mò ń sọ. Èyí máa ń mú ọkàn mi tutù. Àwọn tó ti mọ̀ mí, wọ́n ti mọ bí mo ṣe máa ń sọ̀rọ̀, su su wọn ti mọ bi mo, wọ́n dẹ máa ń gbọ́ nǹkan tí mò ń sọ tó sì tẹ́wọ́n lọ́rùn bẹ́ẹ̀ pẹ̀lú. Mi ò níí fẹ́ ẹ̀rọ ìgbésókè.

Tí ẹ̀rọ ayárabíàṣá mi bá ní wàhálà àbí ìṣòro kan, mo máa ń gbe lọ fún àwọn tí o mọ̀ nípa, ẹ́, ẹ̀rọ ayárabíàṣá ni, àwọn tí wọ́n ń pè ní Computer Engineer. Mo máa ń gbe, gbe lọ fún wọn nítorí mi ò mọ ojú tu rẹ̀ rárá. Tí bá sì tọ́ wọ́ bọ̀ kí máa lọ tú da nnkan mi tọ́jú nǹkan tó ń ṣe lọ sí lára. Nítorí náà gbogbo ìṣòro tí bá ní nípa ẹ̀rọ ayárabíàṣá mi, mo máa ń gbe lọ sí ọ̀dọ̀ àwọn olóòtú rẹ̀ ni láti bá mi wò ó ní àtitùn ṣe.

Rárá o, mi ò nífẹ̀ẹ́ sí aṣọ ìbora láti bora tí n bá ń sùn. Ó máa ń mú oru mú mi, kò sí bí òtútù náà ṣe pọ̀ tó. Mi ò nífẹ̀ẹ́ rẹ̀ rárá. Ó máa ń jẹ́ kí ara já mi jẹ. Ó máa ń jẹ́ kó dàbí pé atẹ́gùn òde nu ara mi. Mo nífẹ̀ẹ́ láti wọ aṣọ kékeré tí ó, tí ò ní pọ́n rárá ni mo máa nífẹ̀ẹ́ sí láti wọ sùn tí mi sì kì í fi ǹkan kan bora. Yálà, yàrá kékeré ni àbí ninlá. Tí n bá ti wọ aṣọ àwọ̀sùn tó fẹ́lẹ́ dáadáa bí mo ṣe nífẹ̀ẹ́ láti sùn niyẹ̀n, mi kì í fi aṣọ ìbora bo ara nígbà tí n bá ń sùn.

Bí mo ṣe máa ń múra sílẹ̀ dé oníbàárà mi, ta bá fẹ́ ní ìpàdé, mo máa ń múra dáradára. Mo máa ń múra bí ẹni pé mo ń lọ pàdé Gómìnà ni àbí President ìlú wa. Nítorí pé ọba ni àwọn oníbàárà jẹ́, láìsí wọn kò sí bí i è iṣòwò àbí iṣẹ́ tí yan ba ń ṣe fẹ́ lọ síwájú. Mo máa eh pàápàá jùlọ àwọn oníbàárà tí ó bá ṣe pàtàkì gan, tó jẹ́ bi kan nínú àwọn boyà bí i eh mẹ́wàá àkọ́kọ́ tí màá mú nínú àwọn oníbàárà mi. Mo máa mú, mo máa ró déédé tí mo máa kan dúdú ni láti wà dáadáa. Kán lè rí pé eh ẹni ta wọ́n bá ṣe òwò, ta wọ́n fẹ́ wá ṣe ìpàdé, ó ní, ó ní eh ó ní ihì ìrò àti ìmúra. Wọ́n sì máa ń sọ wípé ìrínisí ni sọnìí lọ́jọ́.

Mi ò gùn ọkọ̀ akẹ́rù rí. Depòdepò tí màá fẹ́ rántí ìgbà tí mo gùn kẹ́yìn, mi n nífẹ̀, mi n ní ẹ, ǹkan kan ṣe pẹ̀lú ọkọ̀ akẹ́rù. Nítorí náà mi ò rántí ìgbà ìkẹ́yìn. Mi ti ẹ̀ rántí pé mo gùn rí rárá. Ọkọ̀ akẹ́rù kì í ṣe ǹkan tí ó wà nínú ìṣesí mi àbí nínú iṣẹ́ tí mò ń ṣe.

Èso tí mo fẹ́ràn láti jẹ ju òun ni ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gan láti kékeré sí ni. Mo lè jẹ ọ̀gẹ̀dẹ̀ bí ìka, ìka àádọ́ta lórí ìjókòó kan àfi bí, àfi bí móńkey ni mo máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ gan tí n bá rí. Mo lè fi ṣe oúnjẹ àárọ̀, mo lè fi ṣe tọ̀sán, mo lè fi ṣe ta lẹ, láì jẹ ǹkan mìíràn kún. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gan. Lẹ́yìn ọ̀gẹ̀dẹ̀, bóyá apple, apple yẹn mo tún máa ń jẹ dáradára. Mo nífẹ̀ẹ́ sí gan tí ó bá dùn, tí ò kan eyín.

Mo máa ń gbé àpò ẹ̀yìn pàápàá jùlọ nígbà tí mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíkọ́ nípa èdè Faransé. Àpò ẹ̀yìn ni mo máa ń gbé lọ sí ilé ìkàwé nítorí pé ó rọrùn láti gbé. Kò sì kí ń dun apá. Tí ó bá ti, tí ó bá ti wà ní apá méjèèjì, ó máa ń, ó máa ń ní ìwọ̀n tó péye tó sì máa dúró déédéé lẹ́yìn. Mo nífẹ̀ẹ́ àpò ẹ̀yìn gan nítorí pé ó máa ń gba ẹ̀rù ju pé kí àwọn gbé àpò ẹ̀gbẹ́ lọ.